Bàtà tí mo máa ń wọ ó pé oríṣiríṣi. Tí mo bá wà n nú ilé, mo màá ń wọ bàtà dọ́nlọ́ọ̀pù, bàtà rọ́bà kí n le bà má lè yọ ṣubú. Ṣùgbọ́n òó, tí mo bá ń lọ sí ibi eré, mo lè wọ bàtà búùtù àbí sneakers. Sneakers ni mo máa ń wọ tí mo bá fẹ́ lọ sí patí. Ṣùgbọ́n òó, tí mo bá fẹ́ jáde lọ gbá bọ́ọ̀lù, mo màá ń wọ búùtù. Tí mo bá sì fẹ́ jókòó sílé, mo sì lè máa wọ bàtà kankan. Ǹdi èyí, bàtà tí mo máa ń wọ ó pé oríṣiríṣi.

Rárá o, mi ò fẹ́ràn láti máa jìyàn. Èmi àti àwọn ọ̀rẹ́ mi tó bá ti, tó bá ti n dọ̀rọ̀ wípé a fẹ́ maa jìyàn báyìí máa dákẹ́ ni. Mi ò, mi ò fẹ́ jẹ́, mi ò fẹ́ jẹ́ kí ǹkankan dàwà pọ̀ torí pé kíni ìjìyàn ó lè fa, ó lè fa kí èèyàn padà jà.

Bẹ́ẹ̀ni, mo màá ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nkan tó bá ti jẹ́ sí wípé kò yé mi, màá ṣáré lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, màá lọ browse tí màá fi mọ ǹkan tó jẹ́. Àmọ́ o, mi ò fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n tó bá ti jẹ́ sí pé kò si anybody, kò sé enikan kan tó máa kọ́ mi, ǹikan náà ni mo màá ń fẹ́ kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n bí mọ́ bá rí ẹ̀eyàn tó lè kọ́ mi lójú ayé, mi ò lè kọ́, kọ́, mi ò lè kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mò máa ń pe àwọn oníbàárà tuntun. Ọ̀nà tí mo máa ń pè wọ́n ó sì pọ̀ lóríṣiríṣi. Mo lè pè wọ́n lórí tẹ́lí, mo lè mo lè pè wọ́n lórí tẹlifísàn, mo sì lè pè wọ́n lórí rédíò. Ìgbà mí, mo sì lọ bá wọn lójúkorojú tí màá sọ fún wọn nípa ọjà mi pé kí wọ́n wá ra ọjà lọ́wọ́ mi.

Mo máa ń lo fóònù mi lójoojúmọ́ ní aimọye igbà. Ọjọ́ mìí, mo lè lò ó fún wákàtí mẹ́rìnlá, ọjọ́ mìí sìre, mo sì lè lò ó fún wákàtí mẹ́sàn-án. Mò ń lò fún bíi àti wákàtí méjílá lọ sí wákàtí mẹ́rìnlá ní ọjọ́ abámẹ́ta.

Rárá o, mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí. Kì í ṣe wípé mi ò kí ń fẹ́ fún yàn lẹ́jẹ̀, ṣùgbọ́n àǹfààní ò sì fún mi láti fún yàn lẹ́jẹ̀ ni. Àwọn tí wọ́n bá nílò ẹ̀jẹ̀, wọ́n máa ń lọ bá dókítà láti sọ fún wọn ní ibi tí wọ́n ti le rí ẹ̀jẹ̀ gbà.

Bẹ́ẹ̀ni, mò máa ń tan ìkíni lórí fóònù mi. Lá kokọ́, tí mo bá fẹ́, tí mo bá fẹ́ ṣe nǹkan ní àárọ̀ kùtùkùtù, màá má, màá, màá jẹ́ kó dájú wípé màá tan ìkíni lórí fóònù mi. Ṣàbí, tàbí tí mo bá fẹ́ jẹ oúnjẹ sàárè, mò máa ń tan ìkíni lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí, ṣùgbọ́n ó ti pẹ́ kódà gan, e mi ò lè rántí ìgbà tí mo ṣìnà gbẹ̀yìn. Ṣùgbọ́n ó dá mi lójú wípé mo ti ṣìnà rí. Ìgbà tí mo fi wà kékeré o, mo ṣìnà dáadáa ju ìgbà tí mo fi dàgbà lọ.

Owó iṣẹ́ mi, ó kù díẹ̀ ká tó, torí pé kí owó iṣẹ́ tó wọlé màá ti nàá. Ìgbà mí, mo ti lè ná owó iṣẹ́ ní koṣù tó bẹ̀rẹ̀. Ìparí oṣù sì ni mo sì máa ń gba owó iṣẹ́.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun náà ni yàrá ìgbé lé. Yàrá ìgbé le ni tẹlifísàn mi wà, òun sì ni mo máa ń gbà lé jo, òun sì ni ó tóbi jù lọ nínú ilé mi. Nítorí náà, yàrá ìgbé gangan ni mo fẹ́ràn jù.

Ìrọrí méjì ni mo máa ń lò. Mo jẹ́ ènìyàn tí má ń jarunpá tí mo bá ti sun. Mo máa gbé ìrọrí kan sẹ́gbẹ̀ẹ́ mi, màá gbé ìrọrí kejì sí orí mi. Tí mo báwa fẹ́ jarunpá kúrò lórí ibùsùn, mi ò ní lè jábọ́ sílẹ̀ ẹlẹ́ẹ̀ torí ìrọrí tí mo gbé sí ẹ̀gbẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jijó. Ijó jẹ́ ǹkan tí èèyàn máa ń fí ń fi ìdùnnú hàn. Tí inú mi bá tí ń dùn, ijó ni màá kọ́kọ́ jó kí n tó lè ṣàlàyé fún ẹnikẹ́ni ìdí tí inú mi fi ń dùn.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ọ́un náà ni ìgbẹ̀yìn ọdún. Ìgbẹ̀yìn o, Ìgbẹ̀yìn ọdún yẹn ó jẹ́ o, ọjọ́ ìbí mi ó sì jẹ́ ọjọ́ ọdún ọjọ́ Kérésìmesì. Ìgbẹ̀yìn ọdún ohun náà ni ij àjọ̀dún, àjọyọ̀ máa ń pọ̀ jù. Idí niyìí, ìdí ree tí mo fi fẹ́ràn ìgbẹ̀yìn ọdún.

Irú bàtà tí mo máa ń wọ o pe oríṣiriṣi. Ìgbà mí mo lè wọ bàtà dọ́nlọ̀pù nínú ilé, ìgbà mí sì re mo lè wọ bàtà igbábọ́ọ̀lù tí mo bá fẹ́ lọ ṣeré níta. Bàtà tí mo ní ó tó mokàndínlọ́gbọ̀n torí mo jẹ́ ènìyàn tó fẹ́ràn bàtà gidi gan.

Àkókò tí mo ń ṣe agogo ijj mi òun ná ni ago márùn àrọ̀ nítorí wípé mo ní láti lọ síbi iṣẹ́, mo sì ní láti bẹ̀rẹ̀ ọjọ́ mi ní dédé agogo mẹ́fà. Nítorí náà, mà á ti fẹ́ jí láti agogo márùn ún àárọ̀ kí n lè ba ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe.

Mo máa ń ríi dájú wípé ọjà mi dára láti máa pe àwọn oníbàárà wá. Mo máa rí dájú wípé mo ń pe àwọn oníbàárà mi wá ra ọjà, kí ọjà mi lè ba k'ere sí.

Oúnjẹ alẹ́ mi ó jẹ́ ǹkan tí mo máa ń tètè jẹ. Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi, ọ̀un naà ni agogo mẹ́sàn-án ìrọ̀lẹ́. Ní déédé, agogo mẹ́sàn-án ìrọ̀lẹ́ ni màá ti rií pé mo ti jẹ oúnjẹ alẹ́ mi. Dókítà mi sì sọ fún mi wípé ó dára fún mi láti máa jẹ oúnjẹ alẹ́, láti máa tètè jẹ oúnjẹ alẹ́.

Bẹ́ẹ̀ni, mo màá ń ṣẹ àtúnlè, àtúnlo nǹkan. Ǹkan tí mo bá rí wípé ó ma ń, ó ma ń, ó lè tún un lò. Àwọn èrò, irú àwọn nǹkan báyìí, màá ń tún un lò. Mo sì máa ń jẹ́ kí àwọn ìjọba náà wọ́n rí nǹkan tún lò. Àwọn nǹkan tí mo bá lò tó yẹ kí n sọnù, mi ò ní sọnù o, màá gbé e fún ìjọba torí pé àwọn lè tún un lò.

Ọjọ́ tí èmi fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ọ̀un náà ni ọjọ́ ẹtì. Ọjọ́ ẹtì yìí ó jẹ́ ọjọ́ Jímọ̀, ọjọ́ tí inú máa ń dùn wí pé kò sí iṣẹ́ ní ọjọ́ kejì.

Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni ẹ̀mí fẹ́ràn. Ìrọ̀lẹ́ o dúdú tí ìmọ́lẹ̀ bá fi wá tàn nínú okùnkun. Eléyìí jẹ́ ìmọ́lẹ̀ tí ènìyàn wù ní ìwulò.

Ní òwúrọ̀, mo mà á jẹ oúnjẹ tí ó lágbára kò lè bá fún mi ní agbára fún gbogbo ọjọ́. Mà á jẹ oúnjẹ bí i iṣu, oúnjẹ bí i ẹ̀bà, oúnjẹ bí i àmàlà àbí iyán. Àwọn oúnjẹ tí mo rí wípé ó máa mú, ó máa mú nù mí dúró ni àwọn oúnjẹ tí mà á máa ń jẹ ní òwúrọ̀.

Rárá o, mi ò lọ́ gbà. Sùgbọ́n o, mo ní àwọn èèyàn púpọ̀ ní àgbàlá mi tí o lọ́ gbà. Bí mo bá sì fẹ́ nílò ọgbà, mo máa ń lọ bá àwọn èèyàn tí mo ní ìyí. Àwọn jẹ́ bí àwọn ẹbí àti ará mi. Idi eyìí, fún ídi eyìí, mo le lọ bá wọn nígbà tí mo bá fẹ́ láti lo ọgbà wọn.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gba àkókò díẹ̀. Ó máa ń gba bí i wákàtí méjì sí mẹ́ta lójoojúmọ́. Fún ìdí ẹ̀yìí, mo máa ń jí, mo máa ń tètè jí láti lè dé ibi iṣẹ́ kíákíá.

Ìgbà tí mo máa ń ní pàdé lóṣọ̀ọ̀sẹ̀, ó dàbí ogùn tó wákàtí méjìlá sí mọ́kànlá. Nítorí wipé kí ni nínú ibi iṣẹ́ mi, nilé iṣẹ́ mi a máa ń ṣe pàdé lójoojúmọ́ fún wákàtí méjì sí mẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe oúnjẹ mi. Bí mo bá rí wípé eeyan lẹ́gbẹ̀ẹ́ mi ó rí oúnjẹ jẹ, dájúdájú mo máa ń fún un ní oúnjẹ jẹ. Torí pé mi ò fẹ́ràn ọrẹ mi àbí ẹbí mi kankan láti wá ninú ebí te mi sì ní oúnjẹ. Mo máa gbé oúnjẹ mi.

Bẹ́ẹ̀ ni, mà á ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé mo jẹ́ ẹni tó lẹ́ gan. Àwọn ọ̀rẹ́ mi gan wòn máa ń pè mí lọlẹ̀. Fún díèyì, mi ò kí ń fẹ́ràn láti máa lọ síta. Nítorí náà, mà mà jókòó sínú ilé, má sì ri ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n máa bá mi gbé wá sí wájú ilé mi gángan.

Tábìlì iṣẹ́ mi ò tóbi gan an. Kódà gan an, ó gba èèyàn mẹ́ta sí mẹ́fa. Tábìlì iṣẹ́ mi náà ni ó tóbi jù lọ nínú gbogbo tábìlì tó wà nínú ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má ń de l’ákòkò. Àkókò tí mo bá sọ fún ènìyàn wípé máa dé oun náà gangan, oun náà ni màá dé, torípé àkókò ò ṣe pàtàkì fún mi gidi gan. Mo sì jẹ́ ènìyàn tí ó ní àkókò jùlọ.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun náà ni oṣù December, nítorí wípé oṣù yìí, òun ni oṣù tí àjọyọ̀ pọ̀ jù lọ. Ìdi ré tí mo ti fẹ́rẹ̀ ọ̀ṣun December.

Mi ò kì ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ o. Ṣùgbọ́n mo ní àwọn èèyàn tó pọ̀ gidi gan tó máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí ó jẹ́ nǹkan tí ó ń bá mi lára mu. Ìdí rẹ̀ e, tí èmí ò kì í fi ń lò.

Bẹ́ẹ̀ni, màá ń di ọjà ààbò nígbàtí mọ bá wà nu ọkọ̀. Torí pé kíni? Ọjà ààbò ó ń jẹ́ ǹkan tó ń dáàbò bo ènìyàn kúrò nínú ásídẹ́ntì.

Rárá o, mi ò kí ń ṣe yoga. Ṣùgbọ́n o, àbúrò mi mọ́ ń ṣe yoga. Mo rí wípé obìnrin gan gan ni yoga wà fún. Ǹnkan ti èmi ro nìyen o. Àwọn obìnrin gan gan ni wọ́n nílò yoga.

Mi ò le rántí ìgbà tí, ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin o. Ṣùgbọ́n nǹkan tó dà mí lójú ni wípé mo ti lọ sí ibi orin rí. Mo ti, mo ti, ìgbà tí, ọjọ́ tí mo lọ sí ibi orin o jọ́, o jẹ́ ọjọ́ tí mi ò le gbàgbé. Torí ipé ọjọ́ yẹn, ọjọ́ tó dùn tó lárinrin ni.

Mo máa ń fọwọ́ láìmọye ìgbà lójoójúmọ́. Mo máa ń fọwọ́ ó kéré jùlọ lẹ́ẹ̀ márùn-ún ní ojoojúmọ́. Mi ò kì í fẹ́ jẹ́ kí ìdọ̀tí wà lọ́wọ́ mi rárá. Géèyì, mo máa ń fọwọ́ lóòrèkóòrè.

Ìró oníbàárà, ó ṣé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi. Tí mo bá gbé, mo bá gbo ìró oníbàárà yí ni mà á fi jẹ́ kí n mọ ǹkan tó yẹ kí n ṣe àti ǹkan tí ò yẹ kí n, tí n ṣe ní, ní ara iṣẹ́ mi.

Ọdún tó kọjá yí náà ni mo rin ìrìn àjò fún iṣẹ́. Mo lọ sí Amẹ́ríkà láti ìpínlẹ̀ Nàìjíríà fún iṣẹ́. Iṣẹ́ tí mo ń ṣe, ó jẹ́ iṣẹ́ tí ó máa ń gbé mi lọ sí ibikíbi tí mo bá nílò láti lọ.

WiFi mi ó yára tó, ṣùgbọ́n ojoojúmọ́ kọ́ ló máa ń yára. Ìgbà mí kò le yára tó tó ṣe yára tó báyìí. Ṣùgbọ́n báyìí o, WiFi mi ó yára dáadáa.

Mo jẹ́ èèyàn tí mo ń lo ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ni mo mo ń lò láti ìgbà tí wón ti bí mi. Ṣùgbọ́n ó, àbúrò mi ó jẹ́ èèyàn tí mọ́n ń lo ọwọ́ òsì. Báwo ni ó ṣe jẹ́ ní àgbáyé tí ó sì jẹ́ sí wípé àwọn èèyàn mi máa ń lo ọwọ́ ọ̀tún, àwọn èèyàn mi náà sì máa ń lo ọwọ́ òsì. Báwo ni ó ṣe jẹ́ bẹ́ẹ̀? Ẹ rí i wípé Ọlọ́run lágbára. Kò sì ṣe sálàyé.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orí ilẹ̀. Kódà gan gbogbo yẹn ní gbogbo ará àti ọ̀rẹ́ mi, gbogbo ẹbí mi, pátápátá ló ní nọ́mbà orí ilẹ̀. Nọ́mbà orí ilẹ̀ wa ó sì yàtọ̀ síra. Mi ò lè lo nọ́mbà orí ilẹ̀ mi fún ẹlòmíì, ẹlòmíì náà ò sì lè lo nọ́mbà orí ilẹ̀ rẹ̀ fún mi.

Mo má ń mu omi gidi gan. Omi tí mo má ń mu lójoójúmọ́, ó tó ike méjì. Ike rọ́bà méjì ni mo má ń mu lójoójúmọ́. Tí ò bá ti pé méjì, mi ò lè ta túrú.

Rárá o, mi ò fẹ́ràn láti máa wà nínú oru. Oru jẹ́ ǹkan tí ò dára fún ọmọ ẹ̀dá ènìyàn. Oru ò dára fún ènìyàn torí pé ó lè fa àìsàn sára. Oru tó ṣe kere tó yẹn, ó lè jẹ́ kí orí máa fọ́yàn.

Nǹkan tó bá wù mí ni màá jẹ lọ́sàn, ṣùgbọ́n o, màá ń jẹ́ kó jẹ́ nǹkan tí ò buru kí n lè bá ráyè ṣiṣẹ́. Bí mo bá jẹ nǹkan tó bá wúwo jù, ara mi má weak. Mi ò ṣe, mi ò ṣe, mi ò ṣe ní ráyè ṣiṣẹ́ dáadáa tó ti jẹ́ kí n ṣe ṣé, ṣùgbọ́n o, tí mo bá jẹ nǹkan tí ò wuwo, mo lè ṣiṣẹ́ dáradára.

Rárá, mi ò tí fún ìyàn lẹ́jẹ̀ rí, ṣùgbọ́n o, mo ti gbà ejẹ́ rí. Àti wipé mo ní àwọn àbúrò àti ẹ̀gbọ́n tí wọ́n ti fún ìyàn lẹ́jẹ̀ rí. Ẹ̀jẹ̀ fúnfún ìyàn ó dára.

Rárá o, mi ò fẹ́ràn láti máa rìn lókè. Ṣùgbọ́n o, àwọn ẹbí mi wọ́n jẹ́ ẹni tí ó máa ń rìn òkè. Ẹ̀mí náà sì fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀. Mo máa ń rìn òkè tẹ́lẹ̀. Ìgbà tí mo ti jábọ́ láti òkè rí, mo máa ń bẹ̀rù láti rìn lókè.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Kódà gan, kò sí ẹnikẹ́ni nínú mọ̀lẹ́bí mi tí ò mọ̀ kẹ̀kẹ́, tí ò mọ̀ kẹ̀kẹ́ gùn. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti gun. Kẹ̀kẹ́ dára.